Ṣé o ní orúkọ inagije? Ọrùkọ tí àwọn ọ̀rẹ́ rẹ àbí àwọn tọ́ ṣún mọ́ bá ẹ pẹ́. Kí ló jẹ́ inagije? Inagije. Kò kí n sá bá jẹ́ orúkọ tẹ́yàn máa ń fẹ́ràn ó máa ń jẹ́ orúkọ tí àwọn èèyàn pè mọ́ yan. Bí olówó bí segun sege àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Kí ni ìtumọ̀ ero igbesọ́kẹ̀? Ero igbesọ́kẹ̀ túmọ̀ sí good morning ní èdè Yorùbá. Mo máa bá àwọn eyan ṣọ̀rọ̀ be tí mo bá jí ni àwuro láti ibi iṣẹ́ abínibí kí bi ti mo bá wa.

Ọ̀pọ̀ ìgbà kò kí n ṣe tórí pé eeyan ni àhun nì ko ṣe fẹ̀ran láti máa pín oúnjẹ jẹ́ àṣà ìmọ́tótó àti àṣà tí ó ti mọ́ on yan lárà láti kékeré. Pín oúnjẹ jẹ́ kii se ǹkan tí ó dára ǹkan tí kò dá wá lọ́wọ́ ǹkan tí ẹni náà bá fẹ́